Sọ fún wa nípa ìmọ̀ràn tí o kò gbà ṣùgbọ́n tí ó jẹ́ òtítọ́. Ṣàṣà ni ìmọ̀ràn tí mi ò lè gbà tí kò jẹ́ òtítọ́ torí mo fẹ́ràn láti gbọ́ nǹkan tí wọn máa ń sọ fún mi mo si jẹ́ ẹni tí ó máa ń tẹ́tí mi.

Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi ni, òun náà ni yàrá todo temi gangan. Mo fẹ́ràn rẹ̀ torí pé mo ní privacy níbẹ̀, ọdẹ fẹ́ràn láti máa wà ní inú ilé. Yàrá mi, mo fẹ́ràn yàrá mi torí pé tí mo wà níbẹ̀, ó máa ń fi mí ní ọkàn balẹ̀.

Báwo ni agbègbè rẹ ṣe ń yí padà ní àkókò kọ̀ọ̀kan? Agbègbè mi máa ń yí padà sí dáadáa ní àkókò kọ̀ọ̀kan. Nígbà tí ó bá jẹ́ àsìkò ẹ̀rùn, àdúgbò mi máa ń yí padà tí ó sì máa ń jẹ́ o máa ní ohùn.

Ohun tí ó máa ń tán mélòó ni ìgbà mélòó ni a sì máa nílò rẹ̀. Ohun tí ó máa ń tán òun náà ni data. Data tó jẹ pé tí ẹyan bá ṣe pé to ye ki eyań lò fún ọ̀sẹ̀ kan, yóò sì tán ní àárín ọjọ́ mẹ́ta. Gbogbo ìgbà ni èèyàn máa ń ṣe data.

Báwo ni ojú ọjọ agbègbè rẹ ṣe yípadà ní ọdún wonyii? Ojú ọjọ́ agbègbè mi ò yípadà dáradára. Pàpà julọ nígbà tí a wà ní àsìkò òjò, òtútù náà kò mú púpọ̀ jù, òòrùn náà kò sì mú púpọ̀ jù. Weather náà cool, àsìkò ẹ̀rùn náà máa ń dára púpọ̀.

Ṣàlàyé fún ọmọdé bí ó ṣe lè sọ okun bàtà. Bí ọmọdé bá fẹ́ so okun bàtà, yóò kọkọ mú dání náà, yóò bẹ̀rẹ̀ láti etí ìsàlẹ̀ pátápátá, yóò sì máa rọra máa ti bọ́nu ara wọn tí ó fi so bọ́ loké.

Báwo ni agbègbè rẹ ṣe rí ní ọdún mẹ́wàá? Agbègbè mi ní ọdún mẹ́wàá tí ó ń bọ̀ yóò ti dára púpọ̀ dáadáa. A ó tì ní òpópónà tuntun, a sì ní ọ̀pọ̀lọpọ̀ street light, a sì ní àwọn ilé tuntun tuntun tó jẹ́ ilé ńlá ńlá bọginni bọginni tí àwọn ènìyàn.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ láti ilé nígbà mìí. Nígbà mìíràn wa to je pe iṣẹ́ ti a fe se, ko di dandan keyan lo ibi iṣẹ́. Ó nílò keyan ṣiṣẹ́ ní àti ilé. Mo máa ń ṣiṣẹ́ láti ilé ní ọ̀pọ̀ ìgbà, ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà ni mo máa ń lọ ibi iṣẹ́.

Sọ fún wa nípa ẹran tí a ń sun, ibi tí a ń rà wákàtí wo pẹ̀lú kí ni? Ẹran tí a ń sun náà ni àwọn ẹran tí a ń sun. Àwọn ènìyàn máa ń sun ẹran ní ọ̀pọ̀ ìgbà láti lè jẹ́ kí bí ṣíṣe rẹ̀ àti tútù ṣe.

Ní àṣálẹ́ lẹ́yìn tí bá ti jẹun tán, mo máa ń tètè sùn torí kí n lè bá tètè jí ní àárọ̀ láti lè bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn nǹkan tí n ba fẹ ṣe. Mo máa fi àṣálẹ́ mi, mo máa fi ń sinmi dáadáa láti fi le ní okun àti agbára tí màá fi bẹ̀rẹ̀ iṣẹ́ ní ọjọ́ kejì.

Tí mo bá ti ń lọ sí ibi iṣẹ́, mo máa ń gbé mọ́tò tàbí ọ̀kadà lọ sí ibi iṣẹ́. Ṣùgbọ́n ní ìgbà mí, mo máa ń fi ẹsẹ̀ rìn tí kò bá ní owó mọ́tò tàbí owó ọ̀kadà tí ó lè gbé mi, màá sì fi ẹsẹ̀ rìn dé ibi iṣẹ́ ṣùgbọ́n.

Mo fẹ́ràn láti tí n bó bí bá tí, tí bá ti ṣiṣẹ́, tó bá ti re mí, mo fẹ́ràn láti tètè dé ilé, kí n wá ǹkan jẹ, kí n ṣi sùn díẹ̀ láti fi sinmi àti kí n mú okun àti agbára dáadáa fún ọjọ́ kejì tí màá lọ ibi iṣẹ́.

Akokọ tí orí owó ti rẹ, ìgbà akọkọ tí mo rí owó ti rẹ ni mo bẹ, ìgbà tí mò bẹ̀rẹ̀ iṣẹ́ oṣù, tí mò bẹ̀rẹ̀ oṣooṣù, wón sì máa ń san owó fún mi ní oṣooṣù. Ìgbà náà mò bẹ̀rẹ̀ sí ní gba owó tirin, mo wà ní ọmọ ọdún mẹ́ẹ̀dọ́gbọ̀n à é mẹ́rin má mẹ́rin, mẹ́rin dín lọ́gbọ̀n nígbà tí mò bẹ̀rẹ̀

Bẹ́ẹ̀ni, ó rọrùn fún mi láti darí, darí àwọn ènìyàn ji, láti daríji àwọn ènìyàn torí pé ẹni tí ó bá daríji ènìyàn náà ni Ọlọ́run náà yóò darí ji. Mo máa dárí ji àwọn ènìyàn to bá ṣe mi torí pé kò le ba, ki emi náà le ba.

Sọ fún wa nígbà tí o yí èrò ọ̀rọ̀ padà. Nígbà kan ni mo fẹ́ ṣe àwọn nǹkan kan àti àwọn nǹkan kan, ṣùgbọ́n nígbà tí mo gbé yewo síra wọn, tí mo rí pé kò sí àǹfààní kankan níbẹ̀, kò sì ní wúlò, mo wá yí èrò okan mi padà.

Ní ojoojúmọ́ ní, gbogbo ọjọ́ Saturday tàbí Sunday tí mi ò bá lọ ibiṣẹ́ ni mo máa ń fọ aṣọ tí mo ti wọ̀ ní àárín ọ̀sẹ̀ torí pé kí ago aṣọ mi kó bá ba a dọ̀tí.

Báwo ni o ṣe mọ̀ bóyá o lè rán ni lọ́wọ́ tàbí kí ó kọ́? Tí mọ́ báa wo àpò ara mi wò, tàbí kí ń wo nǹkan tí mo bá lè ṣe, tó bá ti jẹ́ ohun tí ó kọjá àpò ara mi, mi ò kí ń ṣe é. Ṣùgbọ́n tó bá jẹ́ pé mo ní àǹfààní láti ran náà.

Ó máa ń dára púpọ̀ ó sì máa ń mú nu mi dùn láti padà sílé lẹ́yìn ọjọ́ pípẹ́ torí pé Yorùbá bọ̀ wọ́n ní àjò ìdábí ilé. To je gbogbo ibí tí èèyàn bá lọ tí èèyàn bá ti padà sílé, ọkàn èèyàn máa ń gba inú rẹ̀ sí máa dùn.

Báwo ni o ṣe máa ń ṣe ìdúnadúrà? Mo máa ń ṣe ìdúnadúrà lórí àwọn ohun tí mo fẹ́ rà tí máa rí pé owó náà kò tí pọ̀ ju iye tí mo rò lọ. Mo máa dúnadúrà lórí rẹ̀ tí n bá wá ri pé ko tun fẹ́ rà ó bá iye náà mu, mo máa rà á.

Sọ fún wa nípa eré tí ò ń se nígbà èwe. Àwọn eré tí mo máa ń se nígbà èwe pọ̀ lọ́pọ̀lọpọ̀. Eré oríṣìíríṣìí ló wà. Eré bójú bójú wà, eré taló wà nu ọgbà náà, eré, eré sáresare wà náà. Oríṣìíríṣìí eré ni ó wà.

Pípári ẹja, pípári ẹja wà ní ọjà, ọjà ní láti lè ríra, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni ó sì máa ń fi ẹja jẹun torí pé ẹja owó, owó rẹ̀ kò wọ́n púpọ̀ tó owó, kò wọ́n púpọ̀ tó owó ẹran, owó ẹran ó ṣẹ péré díẹ̀ sí owó ẹran, owó ẹran wọ́n.

Ọjọ́ kan tí iṣẹ́ pọ̀ fún mi, ohun náà ni ọjọ́ tí mo parí iṣẹ́ ní aago mẹ́sàn-án alẹ́. Ṣùgbọ́n iṣẹ́ tí ó ṣòkunlẹ̀ ṣẹ̀ pọ̀, ẹni tí ó sì jẹ́ kó wa ṣiṣẹ́ ni alẹ́ kò wá. Mo nílò láti dúró wákàtí márùn-ún sí fún ẹni náà kó tó dé. Nígbà tí ẹni náà yóò fi dé, ilẹ̀ ti ṣú púpọ̀ jù tí mi ò lè lọ̀lẹ̀ mọ́, mo wa sun ìbi.

Bẹ́ẹ̀ni, mo ti lọ sí òde orí. Oríṣiríṣi òde gan-an ni mo lọ pa. Òde ìkómọ, òde ìsọmọlórúkọ, òde ìgbéyàwó àti òde ìṣílé. Oríṣiríṣi òde ni mo ti lọ tó pọ̀ dáadáa, mo sì máa ń jẹun. Wọn a sì gba ẹ̀bùn wálé ní ọpọ̀ ìgbà.

Báwo ni mo ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Mo máa ń bá wọn ṣe ìbáṣepọ̀ òṣìṣẹ́ sí òṣìṣẹ́ ni. Mi ò bá wọn ṣe ìbáṣepọ̀ tí ó lọ́ọ̀jú beé lọ torí pé oníkálukú wá ń ṣiṣẹ́ láti gba owó rẹ̀ níbi iṣẹ́.

Nígbà wo ni o kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́ ẹ? Igbekale iṣẹ́ ni igbakan ti mo n sise ni supermarket kan. Ìgbà tí owó tí wọ́n san fún mi kò tó nǹkan mọ́ ni mò kọ ìwé ìgbékalẹ̀ iṣẹ́ ní ó ti tó bi ọdún méjì sẹ́yìn báyìí.

Báwo ni iṣẹ́ ilé ṣe pín nínú ìdílé yín? Iṣẹ́ ilé kò pín sí ọ̀nà púpọ̀ ní ìdílé wa, torí pé oníkálukú wa kò fi be, enití ó fo abo ọ fo.

Bẹ́ẹ̀ni mo máa ń sùn ní ọ̀sán ṣùgbọ́n òórùn náà kò ki n pé púpọ̀ òórùn ìgbà díẹ̀ kí ènìyàn kan fi recover láti kí kan fi ní okun àti agbára padà ni. Ko i ṣe ohun tí ó lú pẹ́ títí bẹ́yen, ko se ohun tí ó pò.

Mo máa bẹ̀bẹ̀ pé kí wọ́n dáríji mi, àṣìṣe ni. Mo kò sì ní ṣe bẹ́ẹ̀ mọ́ ní ọjọ́ mi. Mo ti mọ àṣìṣe mi báyìí, mo sì ti mọ bí wọ́n a ṣe jìnnà rẹ̀ ní ọjọ́ iwájú. Máa sì bẹ́ wọn dáadáa, máa sì fún wọn ní àrídájú tó wipé mo ní ṣe bẹ́ẹ̀ mọ́.

Irun dídì jẹ́ ǹkan tí ó gbajúmọ̀ ní àárín àwọn ọmọbìnrin wa. Ìyen rìn ọ̀dọ̀ onídìrí ni wọ́n sì ti máa ń ṣe irun, wọ́n sì ti máa ń ṣe irun. Ti ènìyàn bá fẹ́ kọ́, yóò mú ọmọ rẹ̀ lọ bá onídìrí tó ń ṣe irun ní àdúgbò wọn tàbí ẹni tí ó bá mọ̀ yóò sì kọ́ ọ́.

Àṣà wo ni ẹbí mi máa ń ṣe? Ẹbí máa ń ṣe, ó wà àṣà, àṣà àti ìṣe ọmọ ìlú rere, rere wọn kò ní àṣà burúkú kankan lọ́wọ́. Àṣà gidi tí ó ń mú ìtẹ̀síwájú bá àṣà àti ìṣe wa ní wọ́n máa ń ṣe.

Ṣàlàyé fíìmù tí o ti wò ní ọ̀pọ̀ ìgbà. Fíìmù tí mo ti wò ní ọ̀pọ̀ ìgbà, òhun náà ni fíìmù kan báyìí tí àwọn òyìnbó ṣe tí wọ́n ń pè ní The Blacklist. O ni arákùnrin kan nínú fíìmù náà ti o jẹ alagbara àti ọlọpọlọ pípé so òun ló jẹ kii fẹ́ràn fíìmù náà.

Rárá o, mi ò lè ẹnikẹni kúrò ní ibi iṣẹ́ ri, ní ibi iṣẹ́ ri. Mo sì ń gbìyànjú, mo de ń gba ládùrá pé kí n má lè ènìyàn kankan ní ibi iṣẹ́ ri tàbí kí iṣẹ́ tóri temí bọ́ ní ọwọ́ ẹnikẹni.

Sọ fún wa nípa ẹja. Ẹja jẹ́ ohun tí a máa ń fi ń ṣe ọbẹ dipò ẹran. Bí ènìyàn bá ní ra ẹja, a máa ń mú ẹja nínú odò, a sì máa-- tí àwọn pàjàpájà bá ti mú ẹja nínú odò, wọ́n a gbé lọ sí ọjà, wọ́m a sì lọ tàá fún àwọn ará ọjà.

Sọ fún wa ibi tí ò ń lọ sinmi. Tí n bá ti fẹ́ sinmi, mo máa ń gbìyànjú ní gbogbo ibi kíbi tí n bá wà láti tẹ́te dé ilé. Torí tí n bá ti dé ilé máa lè fọkàn balẹ̀ má sùn màá si simi tí n bá máa jí, mà á ti ní oòkùn àti agbára padà láti ṣisẹ. Ṣùgbọ́n ìgbà mìíràn, tí n bá ti n bá sì nílé mo máa ń.

Lérò rẹ ṣe a gbọ́dọ̀ kọ́ni ní ìṣàkóso owo ní ilé ẹ̀kọ́? Bẹ́ẹ̀ni, ó yẹ kí a máa kọ àwọn ọmọdé ní ìṣàkóso owó ní ilé ẹ̀kọ́ láti ẹ̀jọ orí ní àti ọjọ́ orí márundinlógun torí pé ìṣàkóso owó dára púpọ̀.

Lérò rẹ kí ni a gbọ́dọ̀ fi lé àwọn ọmọdé lọ́wọ́ nínú àṣà? Nínú àṣà ohun tí a gbọ́dọ̀ fi lé àwọn ọmọdé lọ́wọ́, òun náà ni àṣà àti ìṣe wa, àwọn ètio dára níbẹ̀. Lótọ̀ ọ̀la ju ti dé báyìí ṣùgbọ́n àwọn àṣà àti ìṣe wa náà kò gbọ́dọ̀ parẹ́. Níyẹ́, so a nílò láti máa kọ́ àwọn ọmọ wa ní àṣà àti ìṣe wa kí wọ́n ba lè máa rántí, kí wọ́n má bá à gbagbe àti kí wọ́n má bá sọ ilé nu.

Ìpinnu tí mo fẹ́rẹ̀ ṣe ní ọ̀nà mìíràn ni ìpinnu, a, ìpinnu pé oríṣiríṣi ni ìpinnu pé mo, mò ń ṣe nǹkan kan, ṣò mo wá n wọ̀ pé a, ẹ̀rù ń bà mí pé kí ó má jásí ìbò mi, mò á.

Ọgbọ́n, ọgbọ́n ẹ̀rọ máà ń yí padà ní ohun tí yóò rọrùn, ohun tí ó ń kó ìdààmú bá ọ, bá ọ. Ọgbọ́n ẹ̀rọ tó máà ń yí padà ni ó rí bóyá nǹkan tí ènìyàn bá kọ sí.